Èmi ò tíì gun alùpùpù rí, nítorí mo máa ń gbé ọkọ̀ títè mi. Tí mi i bá dé gbé ọkọ̀ títè mi, èmi máa ń wọ ọkọ̀ ní ojú títì, mo sì máa ń wọ àwọn ọkọ̀ kéékèèké ẹlẹ́sẹ̀ mẹ́ta tricycle yẹn. Ṣùgbọ́n mi ò tí ì ní oore-ọ̀fẹ́ àbí àǹfààní àti gun alùpùpù bóyá níbi tí mò ń kó sí mọ́tò rárá, èmi ò tí ì gun alùpùpù rí.

Mo fẹ́ràn àwọn eré ìdárayá, mo sì fẹ́ràn ètò pọ̀ nínú wọn. Ṣùgbọ́n mo fẹ́ràn àwọn ẹ̀yí, ẹgbẹ́ eré ìdárayá eré sísá. Mo máa, mo máa, ó máa ń wú mi bí wọ́n ṣe máa ń sá eré yẹn. Mo fẹ́ràn ẹgbẹ́ eré ìdárayá àwọn tó máa ń sáré.

Èmi máa ń sáré ní ìgbà tí mo wà ní kékeré, tí mo se wà ní ilé ìwé, ìgbà tí mo máa ń sáré niyẹn. Báyìí báyìí èmi ò sáré, àfi tó bá jẹ́ wípé mò ń ṣeré ìdárayá tí mò ń sáré nínú ọgbà wa torí a ní ọgbà ńlá o tan.